Níbi iṣẹ́ mi, fóònù dídáhun jẹ́ ǹkan tí ó wá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nínú. Nítorí wípé a ò gbọdọ̀ ṣe àṣìṣe níbi iṣẹ́ o. Nítorí náà, mi kì í dáhùn fóònù láìṣe pé mo tẹ̀lé ìlànà tí ó bá mu. Bí àpẹẹrẹ, ó ní ibi tí a máa ń fi fóònù wa sí. Ibi tí wọ́n fún mi ní ore ọ̀fẹ́ a ti máa fi tẹ̀ mí sí ni ọ̀dọ̀ olùkọ́ iṣẹ́ táà ń ṣe sílẹ̀ tí wọ́n máa ń pè ní sẹ́kítírì. Ọ̀dọ̀ rẹ̀ ni máa ń wà. Tí mo bá dẹ̀ ní ìpè, ó máa yẹ̀wò láti mọ bí ìpè náà ṣe jẹ́ kọ́kọ́ tó. Tó bá jẹ́ àwọn ìpè tí ò ní tumọ̀ ni, bí àpẹẹrẹ àwọn ẹni tó pè tí kò gbọ́ orúkọ wa tó jẹ ẹni tuntun, ó ní ẹ̀rọ ìgbàlódé kan ta a máa ń lò láti mọ̀ kí ni orúkọ ẹni náà. Tí ó bá ti yẹ̀wò torí pé kò ṣe kókó fún mi láti gbẹ̀, kò ní pè mí. Àmọ́ tó bá jẹ́ ìpè tó ṣe kókó ni yálà láti ọ̀dọ̀ ìyàwó mi àbí ẹbí mi, àwọn òǹkà ìpè yìí ni àwọn èyí tí mo ti fi sílẹ̀ sí ọ̀dọ̀ arábìnrin náà. Ó máa pè mí, màá sì wá gbe. Àmọ́ ṣá o, tó bá ti di àkókò ìsinmi, èyí tí mo máa ń ní fún bíi wákàtí kan, mo ní ore ọ̀fẹ́ láti ṣe ohun tó wù mí. Bóyá mo fẹ́ lọ jẹun, bóyá mo fẹ́ na ẹsẹ̀, bóyá mo fẹ́ pe àwọn ọ̀rẹ́ mi àbí ẹbí mi, abín tó wù kó kí n fẹ́ ṣe lórí ẹ̀rọ ayélujára àbí ẹ̀rọ ìpè mi, kò sí wàhálà. Ṣùgbọ́n tí bá ti padà sẹ́nu iṣẹ́, ìdáhùn fóònù mi ó ti ti bá òfin lọ. Wọn ò kan dìdí fi wóò òfin báyìí sílẹ̀. Wọ́n fi sílẹ̀ nítorí ànfàní ara wa ni. Nítorí wípé àwọn ẹ̀rọ ìgbàlódé yìí tí a ń lò ó fẹ́ kí èèyàn fi gbogbo ọkàn àti ara síbẹ̀ o kí ènìyàn má ba wọ wàhálà àti láti má ṣe ìjàmbá fún àwọn tí ó ń bá mi ṣiṣẹ́. Ẹnikẹ́ni tó bá lù pàdé òfin èyí tó ń fi sílẹ̀ fún bí a ṣe ń gbé fóònù nílé iṣẹ́ rẹ̀, owó ìtánràn tó pọ̀ lẹ́ ni ẹ máa san. Tó bá dẹ̀ ṣe wàṣìṣe bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀mẹta nínú oṣù kan, wọ́n máa gba iṣẹ́ lọ́wọ́ rẹ ni o. Ṣé bẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé àtìrísẹ́ le? Èmi ò fẹ́ rú nǹkan báyìí o. Nítorí náà, mo máa ń tẹ̀lé gbogbo ìlànà òfin tí wọ́n lá sílẹ̀ láti gbé fóònù ní ibi iṣẹ́ mi. Àmọ́ o, tó bá jẹ́ pé ọ̀gá ilé iṣẹ́ gangan ló pè mí, ó di dandan fún arábìnrin yìí kó tètè gbé fóònù mi wá bá mi o. Tó bá jẹ́ pé kò ń ṣe òun, o ní gbogbo àwọn ìlànà báyìí máa ń wà. Tó bá sì jẹ́ ọ̀gá ilé iṣẹ́ mi náà ni, ǹkan àkọ́kọ́ tí mo ní láti ṣe ni kí n sọ fún onímọ̀ ẹ̀rọ tó wà ní ìjì àwọn irinṣẹ́ ìgbà nú déltà lò láti rí dájú pé ó pa àwọn ẹ̀rọ náà. Èyí á dẹ̀ jẹ́ kí àwọn tó kò mọ̀ wípé ẹnìkan nínú wa ó ti ní ǹkan mì tó fẹ́ ṣe ní àkókò yẹn. Ilé yìí ni a máa ń pè ní ǹkan pàjáwìrì. Kò kì í sábà ń ṣẹlẹ̀ o torí ọ̀gá wa náà mọ̀ wípé ó máa ṣe òkùnfà ìdádúró díẹ̀ fún iṣẹ́ tí à ń ṣe. Ṣùgbọ́n kò ń ṣe pé wẹ̀ ò wa yéré àbí kó ń wáyé dáadáa. Ó máa ń wáyé, but kò kì í sábà ń ṣẹlẹ̀

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù. Aṣọ òtútù jẹ́ nǹkan gboógì tí mo fi máa ń dáàbò bo ara mi. Èyí ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o Láti ìgbà èwe mi ohun ni mo ti ń lo aṣọ òtútù. Àwọn òbí mi máa ń rí i dájú wípé mo máa ń wọ aṣọ tó bá ìgbà mu. Àkókò òtútù, aṣọ òtútù náà ni wọ́n máa ń wọ̀ fún mi. Nígbà tí mo dojú bọ́, mo rí dájú pé mo tẹ̀lé ìlànà yìí. Òmu mi rán tí ọdún kan tí mo wà ní ìrìnàjò láti ìlú kan lọ sí ìlú mìíràn. Ìlú yìí jìnnà gidi gan. Mo ti gbàgbé wípé bí kurukuru ṣe rí níbi tí mo ti ń bọ̀ kọ́ ni ó máa rí níbi tí mò ń lọ. Nígbà tí a dé ọ̀nà ta ti ń sun mọ́ ìlú náà, bó ti wu le jẹ́ pé ó sì tó ìrìnàjò bí wákàtí bí márùn-ún ka tó dé bẹ́ẹ̀. Óhun ní òtútù yìí bẹ̀rẹ̀. Òtútù yìí pọ̀ débi pé mo ní láti bọ́ ìkan nínú àwọn aṣọ tí mo wọ̀ tẹ́lẹ̀ láti fi so ọrùn mi. Láti ìgbà náà ni mo ti rẹ́ ko ko wípé tí m o bá ń lọ sí ìrìnàjò kan tàbí òmíràn, màá kọ́kọ́ wo kí ni kurukuru ṣe rí ní àdúgbò ibi tí mò ń lọ, màá sì rí dájú pé mo múra de ìru òtútù bẹ́ẹ̀. Ni ẹnu iṣẹ́ mi, aṣọ òtútù jẹ́ aṣọ tí ó di dandan fún wa láti wọ. Yàtọ̀ sí pé mo ní tèmi, ilé iṣẹ́ mi yàn láàyò. Wọ́n de rí dájú pé gbogbo wa ni a ní aṣọ òtútù èyí tó máa ń jẹ́ ká wà ní àlàáfíà nígbà gbogbo. Bí àpẹẹrẹ, wọ́n fún mi ní aṣọ òtútù méjì. Ṣùgbọ́n èmi fúnra mí ra méjì síi. Eléyìí fún mi lóre ọ̀fẹ́ láti rí dájú pé mo ní ọ̀kan nínú ọkọ̀ mi. Mo ní ọ̀kan ní ilé mi, mo sì ní méjì níbi iṣẹ́ mi. Ibi kí ibi tó bá wù kí òtútù bá mi, sáká ni mo dá ọ́ torí pé kò sí ẹ̀rù kankan fún mi. Bó ti wule jẹ́ pé òtútù ní àǹfààní tó pọ̀, kó dà mọ́ nífẹ̀ẹ́ rẹ̀ ju àkókò òru àbí àkókò òòrùn lọ. Mo mọ̀ dájú pé mo lè rí òtútù kò sí abẹ́ ara mi. Àmọ́ òru àbí òòrùn, ìyẹn gangan ni ìníra tó máa ń fún mi. Èmi nífẹ̀ẹ́ òtútù ju òòrùn lọ. Nítorí náà, bí ó bá jẹ́ àkókò òtútù ni mo wà, ó kúkú tẹ́mi lọ́rùn. Mo ti mọ ọgbọ́n tàndá sí i. Aṣọ òtútù, ọ̀hun la fi ń wọ ìṣòro òtútù. Ṣùgbọ́n torú lé o, in máa iru aṣọ tí ń bá lò fún òun. Nítorí náà, yàtọ̀ sí pé mo láṣọ òtútù, mo nífẹ̀ẹ́ òtútù o. Mo nífẹ̀ẹ́ rẹ̀ ju òru lọ. Tí kò bá ti jẹ́ òtútù èyí tí èèyàn máa ń ní látara àìlera ara, torí òtútù ìyẹn kọ́ ni mò ń sọ. Iru òtútù báyẹn òun ní ìníra tó pọ̀ nínú. Àmọ́ òtútù èyí tó jẹ́ wípé ojú ọjọ́ ló yípadà, ìrú ìyẹn, mo nífẹ̀ẹ́ rẹ̀ torí pé mo mọ̀ wípé bó pẹ́ bó yá, yóò kúkú lọ náà ni. Àmọ́ lẹ́nu jọ́ mẹ́ta yìí, aṣọ òtútù ti wọ́n gidi o. Kódà ẹni tó jẹun yó tó jẹun kánú ló lè rà á. Ni ìgbà kan, kò wọ́n àti ẹ̀ láwọn tó máa ń fi ọwọ́ hun. Ṣùgbọ́n nísìnyí, ìru eyí tí mò ń lò lọ́wọ́ báyìí, mo rà á látòkè òkun ni o. Mo rà á láti ìlú àwọn elẹ́yìńbọ̀ ní orílẹ̀ èdè tí wọ́n ń pè ní England. Ibẹ̀ ni mo ti rà wá sí ìlú Nàìjíríà tí mo wà. Kó tó dé, ó pẹ́ díẹ̀ o. Ó tó, ó sì wúwo díẹ̀. Èyí jẹ́ kí owó tí wọ́n gbà fún ìrìnàjò rẹ̀ látọ̀ún wá síbí kó pọ̀ jọjọ. Kódà ó tó owó tí mo lè fi ra aṣọ bí mẹ́wàá ní iye tí àwọn tó gbé ńrin bàálù gbà. Ṣùgbọ́n bẹ́ẹ̀, mo sì nífẹ̀ẹ́ rẹ̀ biko torí wípé ó rẹwà lọ́pọ̀lọ́pọ̀.

Mo máa ń ṣètò ímélì mi ní ìlànà àti ìbámu pẹ̀lú bí ilé-iṣẹ́ mi ṣe yàn láàyò. Ní ilé iṣẹ́ tí mò ń bá ṣiṣẹ́, oríṣiríṣi àwọn olùbárà là ni. Àwọn ètò wà ní ìlú tí mo ti ń ṣiṣẹ́, àwọn tó wà ní ìlú odìkejì, àwọn tó wà ní ìlú tó jìnnà gidigidi àtàwọn tó wà ní orílẹ̀èdè ibòmíràn. Mo rí dájú wípé ímélì mi, mo yàn ní ọ̀nà tí òǹkálùkù wọn wà nì o Bí àpẹẹrẹ, àwọn tó wà ní ìlú mi, mo ní ímélì fún wọn. Mo sì rí dájú pé rírà títà àwọn ibẹ̀ ni ó wà. Àwọn tó wà ní ìlú tó jìnnà sí mi, mo ní tiwọn náà lọ́tọ̀. Àwọn tó wà ní orílẹ̀èdè mi, mo ní ímélì fún wọn ní ọ̀tọ̀. Ìdí tí mo fi ṣe báyìí ni pé ó fún mi ní ìrọ̀rùn láti rí dájú wípé kò sí àṣìṣe o nínú àwọn oníbàárà mi pẹ̀lú ohun tí wọ́n béèrè fún. Tí mo bá ti rí orúkọ wọn, mo ti mọ̀ ẹ̀yà ibi tí wọ́n wà ní ímélì mi. Bí àpẹẹrẹ, àwọn tó wà ní ìlú tí mo wà àti ọjà tí wọ́n bá ń ra, tí àléébù kan àbí òmíì bá bá ọjà wọn, tàbí wọ́n ò ní ore ọ̀fẹ́ láti wá ní àwọn gangan, wọ́n fẹ́ rán ẹlòmíràn wá ni. Ẹ̀ka abẹ ni máa wà tí màá sì ti máa dá wọn lóhùn àti ṣe atọ́nà wọn. Èyí fún mi ní oore ọ̀fẹ́ láti rí dájú pé tí ẹlòmíì bá fẹ́ bá mi sọ̀rọ̀ ní ìlú mi àbí orílẹ̀èdè mi, màá le open sí ímélì tiwọn náà ní ọ̀tọ̀ tí màá sì máa dá wọn lóhùn. Mo wá ní ímélì náà fún ara mi yato si iṣẹ́ o. Bí àpẹẹrẹ, èyí tí mò ń lò pẹ̀lú àwọn nǹkan tí mò máa ń kà ní òkè òkun. Mo ní àwọn ẹ̀kọ́ tí mò ń kọ́ ní oríṣiríṣi àwọn ilé ẹ̀kọ́ tó wà ní orí ayélujára. Àwọn olùkọ́ mi, ímélì ni a fi máa ń bá ara wa sọ̀rọ̀. Tí wọ́n bá fún mi ní iṣẹ́ àmúrelé, èyí tí wọ́n nífẹ̀ẹ́ láti rí ní ọjọ́ kejì àbí ìgbàkúgbà tí wọ́n bá fún mi pé mo gbọ́dọ̀ ti parí iṣẹ́ náà, orí ímélì náà ni màá dàpàdà sí. Mo dẹ̀ máa rí dájú pé àwọn títẹ̀kọ́ náà, mo kó wọn jọ sí ojú kan nínú àpò ìkó ǹkan sí èyí tí mo lè ṣí kalẹ̀ ní orí ímélì mi. Mo ti rí dájú wípé àwọn tí mò ń ra jíjẹ múmu lọ́wọ́ wọn láti orí afẹ́fẹ́, mo mú àwọn náà, mo kó wọn jọ sí orí ẹ̀ka ímélì kan ọ̀tọ̀. Lẹ́yìn tó jẹ́ wípé ibẹ̀ ni a ti máa ń bá ara wa sọ̀rọ̀. Ímélì jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí o, nítorí ó fún mi ní ìrọ̀rùn láti ṣe iṣẹ́ mi láì ní wàhálà nínú. Kódà mo ti ṣe atọ́nà àti olùkọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí bí a ṣe ń lo ímélì ní ìbámu pẹ̀lú bó ṣe yẹ kó rí. Ni ìgbà kan, ọ̀gá àgbà nílé iṣẹ́ mi, wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀rọ ayélujára tí tọ̀dọ̀ mi. Wọ́n wá rí bí mo ṣe tò ó àti ìlànà tí mo gbé sí. Inú wọn dùn lọ́pọ̀lọpọ̀ o. Wọ́n dẹ̀ pe ìpàdé. Èyí tí wọ́n ní kí n wá kọ́ gbogbo àwọn akẹgbẹ́ mi tó kù. Kódà àwọn fúnra wọn, wọ́n mú gègé wọn dání àti nǹkan nǹkan wọn láti rí dájú pé àwọn náà fi ìmọ̀ kún ìmọ̀. Orí mi wú lọ́pọ̀lọpọ̀ lọ́jọ́ náà o, torí pé ó wá pẹ̀lú ẹ̀bùrà pẹ́, owó tó tó owó ni wọ́n fún mi. Èyí jẹ́ kí n mọ̀ dájú wípé nǹkan tí ènìyàn bá ń ṣe, a fi kó máa ṣe dáadáa. Nítorí náà, báyìí ni mo ṣe máa ń ṣe ètò àwọn ímélì mi.

Rárá, mi ò kín ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Wọ́n fi ìgboyà kọ́ mi o, ní kékeré. Àmọ́ kò kín ṣe ìgboyà láti rín àgbàlagbà fín, bí kì í ṣe láti ní oore ọ̀fẹ́ láti sọ tẹnu mi. Èyí ni mo lò nígbà tí mo dàgbà. Níbi iṣẹ́ mi àbí ní ìdí òkòwò mi, àbí láwùjọ, mi kì í sádèdé sọ̀rọ̀. Ṣùgbọ́n tí bá ní ohun tí màá sọ, màá sọ tẹnu mi o. Mi kì í ní ìrora. Bó ti wùlẹ̀ jẹ́ pé àwọn ọ̀rọ̀ mí ń bẹ tí ó máa ń ní ìníra nínú láti sọ. Eléyìí kò kín ṣe ìrora sí mi o. Bí kò ń ṣe wípé báwo lẹni tí mo fẹ́ sọ fún, báwo ni kò ṣe ní túmọ̀ rẹ̀ sí ǹkan mìíràn. Nítorí ohun tó wà lọ́kàn ngbà mi, ó máa ń yàtọ̀ sí ohun tí èèyàn sọ. Tàbí kí í ní bí ẹni tó gbọ́ ọ̀rọ̀ ní ènìyàn bẹ́ẹ̀, ọ̀nà tó bá wù ló lè gbé gbà o. Ìyẹn nìkan oun ni mo máa ń fi ń dákẹ́ ẹnu mi lọ́pọ̀ igbà. Ṣùgbọ́n mi kì í ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Ní ilé iṣẹ́ mi, ọjọ́ kan nínú ọ̀sẹ̀ oun ni a máa ń ní oore ọ̀fẹ́ láti fi ohun tí à ń ṣe hàn àwọn ọ̀gáa wa. Àwọn ọ̀gáa wa yìí wọ́n á jókòó, wọ́n á dẹ̀ máa pè wá ní ẹyọ kọ̀ọ̀kan. Gẹ́gẹ́ bí aṣojú ẹ̀ka ibi tí èmi ti ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ mi. Ilé iṣẹ́ mi tóbi, ó ní ẹ̀ka tó tóbi igba. Ẹnìkan ló máa ń ṣe aṣojú ẹ̀ka ibi tó wà. Èmi ni mo sábà máa ń ṣe aṣojú ẹ̀ka ọ̀tọ̀ọ̀tọ̀ mi. Tí mo bá wá ń ṣe lọ́wọ́, àwọn ọ̀gá mi tí wọ́n jẹ́ ènìyàn nínú bí àpẹẹrẹ iru ọ̀rọ̀ tí mò ń sọ yìí, wọ́n á jókòó, màá sì máa ṣàlàyé gbogbo ohun tó bá yẹ kí n ṣàlàyé. Igba mìíràn ń bẹ tó jẹ́ pé màá ní láti lo ẹ̀rọ ayára bí àṣá pẹ̀lú, ẹ̀rọ agbóhùn sáfẹ́fẹ́, pẹ̀lú àwọn oríṣìíríṣìí ẹ̀rọ ìgbàlodé mi láti ṣe atọ́nà àti ṣe àlàyé kúnkùn lórí ohun tí mò ń sọ̀rọ̀ nípa rẹ̀. Àmọ́ o, tí mo bá rí wípé ẹni tí mò ń bá sọ̀rọ̀ ò níí fẹ́ ẹ mi níwò àwọn ààyè bẹ́ẹ̀, màá kọjú mọ ohun tí mò ń ṣàlàyé fún wọn ni o. Lọ́pọ̀ igbà, màá rí pé ọkàn wọn ti ń yẹ̀ sí ibi tó yẹ kó wà nígbà tí wọ́n bá rí pé mò ń sọ ọ̀rọ̀ bí ó ṣe yẹ kí n sọ. Tí màá sì máa rí ìdùnnú ní ojú wọn. Nídi èyí mi kì í ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Nítorí wípé mi ò ní ń sọ ọ̀rọ̀ tí yóò bá wọn nínú jẹ́. Tàbí èyí tí a dàbí ọmọ tí kò lẹ́kọ̀ọ́.

Irú bàtà tí mo máa ń wọ̀, ó pọ̀ o. Mo máa ń wọ bàtà ní ìbámu pẹ̀lú ìmúra mi. Lálá kọ́kọ́, èmi rí bàtà gẹ́gẹ́ bí ǹkan gbòógì tó ń ṣe ààbò fún ẹsẹ̀ mi. Bàtà tí mò ń wọ̀ ò ní jẹ́ kí àtẹlẹsẹ̀ mi ti bàjẹ́. Nítorí pé tí kò bá sí bàtà ni, ẹsẹ̀ mi ò ní yàtọ̀ sí táwọn ẹranko inú igbó. Ṣùgbọ́n nítorí pé bàtà wà, òun ló fàá tí mo fi le rìn láti ibùsọ̀ kan síbò mi láì ní ìnira. Ní díẹ̀ yìí, oríṣìíríṣìí bàtà ni mo ní o. Mo sì máa ń wọ bàtà ní ìbámu pẹ̀lú aṣọ tí mo bá fẹ́ wọ̀. Bí àpẹẹrẹ, mo ní bàtà tí mò máa ń wọ̀ nínú ilé, èyí tí mò máa ń wọ̀ ní ilé-ìdáná àti èyí tí mò máa ń wọ̀ nínú balùwẹ̀. Bàtà náà balùwẹ̀ mi, mo máa ń wọ̀ láti dáàbò bò mi kí ń má ba yọ̀ ṣubú nínú balùwẹ̀ ni. Gbogbo wa la mọ̀ wípé kí ẹ̀yàn yọ̀ ṣubú nínú balùwẹ̀, ǹkan burúkú gbà ni. Ní díẹ̀ yìí, mo máa rí dájú pé mo wọ bàtà ṣẹ̀ṣẹ̀. Mi dẹ̀ kí dìédè wọ bàtà o. Mo máa ń wọ bàtà ní ìbámu pẹ̀lú bí balùwẹ̀ mi ṣe rí ni. Ó ní ẹ̀yà táìsì kan tí mo tẹ́ síbẹ̀. Èyí ò máa ń yọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Nítorí náà ni mo fi ra bàtà balùwẹ̀ tí ó ń dáàbò bò mi. Ní ilé-ìdáná, mo ní bàtà èyí tí mo máa ń wọ̀ ń bẹ. Bí àpẹẹrẹ, mo ní ìfẹ́ sí àmàlà ní jíjẹ. Tí ń bá dẹ̀ fẹ́ ro àmàlà, mo nílò láti wọ bàtà sí ẹsẹ̀ mi. Bàtà yìí ló máa ń fún mi lórí ọ̀fẹ́ láti fi di apẹ̀rẹ̀ ìkòkò àmàlà mi mú. Èyí tí ó máa ń fún mi lórí ọ̀fẹ́ láti fa àmàlà náà sí mọ́ra mi. Mo ní bàtà èyí tí mo máa ń wọ̀ nínú ọgbà ìṣeré ilé mi. Èyí jẹ́ bàtà tó jẹ́ wípé tí ń bá ti fẹ́ bọ́ síta ilé mi, òun ni màá bọ́ èyí tó jẹ́ ti inú ilé lẹ̀ tí màá sì wọ̀n èyí tó jẹ́ ti ìta. Mo ní bàtà tí mo máa ń wọ̀ lọ ibi iṣẹ́ o. Èyí jẹ́ bàtà tó bá ayẹyẹ ojú ọ̀nà mu. Èyí tí àwọn èèyàn á pàdé mi lọ́nà tí wọ́n kí mi dáadáa, tí wọ́n ṣé "à, ọkùnrin rírẹ́". Mo máa ní ìfẹ́ bàtà yín torí mo ní ìfẹ́ oge ní ṣíṣe o. Nítorí náà bàtà tí mò máa ń wọ̀ lọ ìta ó yàtọ̀. Ṣùgbọ́n níbi iṣẹ́ mi, mo ní bàtà èyí tí a máa ń pè ní bàtà tó ń dáàbò bò wa. Ilé yìí yàtọ̀ gidi gan o. Irú bàtà yìí ó dàbí apoto ta máa ń dé sórí láwà wa kùṣà ni. Ilé yìí tó ń dáàbò bò orí wa bẹ́ẹ̀ náà ni èyí tó máa ń dáàbò bò wa lẹ́ ẹsẹ̀ wa fún àwọn ẹranko kẹranko tó bá wù kó wà ní ojú ọ̀nà. Bí ọdún kan, mo wà ní orí àpáta kan tí omi sì wà ní ẹ̀gbẹ́ rẹ. Ọlọ́run ló ní kí n má tẹ̀lé ìlànà bàtà gẹ́gẹ́ bí ìbámu ibi tí mo bá wà. Ni ọjọ́ náà lọ́hùn, ọ̀ọ́nì tó kúrò nínú odò báyìí ni ó mú irú rẹ̀ láti fi wọ̀ mí wọnú odò. Ṣùgbọ́n nígbà tó san ẹnu mọ́ bàtà mi sí ní ọ̀ọ́nì náà sáré padà sínú omi torí pé ohun tó kọlù ó bá lẹ́rù jọjọ. Èyí ò dẹ́ dáàbò bò mi náà o nítorí pé mi ò tíì tẹ̀ mọ̀ pé ǹkan ṣe mí. Ó ti wulẹ̀ jẹ́ pé mo fì díẹ̀ àmọ́ mo tètè sá kúrò ní àyíká ibi tí mo wà. Nítorí náà bàtà tí mo máa ń wọ̀ ní ẹnu iṣẹ́ mi, ìyẹn náà tún yàtọ̀. Kódà mo ní bàtà èyí tí mo máa ń wọ̀ tí ń bá fẹ́ lọ gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Èyí tí a máa ń lọ gbá ní orí pápá ìṣeré kan tó jìnnà díẹ̀ sí ilé mi. Bàtà tí mo máa ń wọ̀ lọ bẹ òun ni bàtà tó bá èyí tó lọ pẹ̀lú ìbámu irú eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá náà. Mo ti ní bàtà èyí tí ó jẹ́ wípé mo máa ń dìídìí fi ń sáré ni o. Ilé yìí jẹ́ bàtà tí kò wúwo paapaa tó máa ń fún mi lórí ọ̀fẹ́ láti gbé ẹsẹ̀ mi tó sì ń dáàbò bò gbígbé ẹsẹ̀ mi nígbà gbogbo. Díẹ̀ nínú irú bàtà tí mo máa ń wọ̀ ní ilé yìí.